Nígbà tí ẹ̀rọ ayárabíàṣá mi bá ní ìṣòro, ohun tí mo kọ́kọ́ máa ń ṣe ni pé kí n farabalẹ̀ kí n sì wo ìṣòro náà dáadáa. Mo máa ń ṣàyẹ̀wò bóyá ìṣòro náà wá láti inú sọfitíwẹ́ẹ̀ tàbí láti ohun èlò inú kọ̀npútà. Nígbà mí, mo kàn tún máa ń wo kọ̀npútà náà bóyá o un gangan ni ìṣòro yẹn wá láti ọ̀dọ̀ rẹ̀. Ni ọ̀pọ̀ ìgbà, ìyẹn máa ń yanjú ìṣòro kékeré. Bí ìṣòro náà bá tẹ̀síwájú, mo máa ń ṣàyẹ̀wò àwọn ètò inú rẹ̀ tàbí ṣe ìwọ́n dojú ìwọ̀n sọfitíwẹ́ẹ̀ rẹ̀. Tí mo bá rí pé mi ò lè yanjú rẹ̀ nìkan, mo máa ń wá ìrànlọ́wọ́ láti ọwọ́ àwọn tí wọ́n ní ìmọ̀ ìmọ̀ si bí i àwọn ẹnginíà tí wọ́n máa ń tún ẹ̀rọ ayárabíàṣá ṣe. Ohun pàtàkì fún mi ni pé kí n mọ ìṣòro náà dáadáa kí n sì yanjú rẹ̀ lọ́nà tó tọ́.